Mi ò tíì fún yàn lẹ́jẹ̀ rí o. Mi ò tíì fún yàn lẹ́jẹ̀ rí, mi ò dẹ lè fún yàn. Ọlọ́run o ní jẹ́ arógun ẹ̀jẹ̀. Mi ò lè fún yàn lẹ́jẹ̀. Mi ò tíì fún yàn lẹ́jẹ̀ rí. Lágbára Ọlọ́run, mi sì ní fún yàn lẹ́jẹ̀.

Mo mọ n rántí àlá, ìgbà mí mo sì lé mọ rántí. Ṣùgbọ́n mo gbá Ọlọ́run gbọ pé gbogbo àlá ibi lọlọ́run máa n yí dànù. Àlá ibi kan ò ní ṣẹ mọ́ mi lára tílétilé mi tó fẹ́ mi fún rẹ̀. Nkan tí èmi gbà gbọ nù, torí Ọlọ́run ló ń jagun mi.

Ìṣòro tó bá farahàn níbi iṣẹ́, mo máa ń gbìyànjú láti rí pé mo wá, mo máa ń gbìyànjú láti rí pé mo wá ẹ́ ọ̀nà àbáyọ fún un. Nítorí tí èèyàn ò bá ti wa ọ̀nà àbáyọ, eyan lè má rí iṣẹ́ ṣe.

Èmi ò tíì lọ ibi ọdẹ rí o. Mi i dọdẹ, bàá mi e sì dọdẹ nílé wa, àì dọdẹ. Nítorí náà èmi ò lọ sí ibi ọdẹ rí, débi pé má ti ẹ̀ mọ́ bí wọ́n ṣe máa ń ṣe n bẹ̀.

Ọkọ̀ akẹ́ro, àbí ò, ṣe ọkọ̀ akẹ́ro lẹ fẹ́ kọ̀ ni? Eh, mo ti má, mo máa ń gun ọkọ̀, ṣùgbọ́n mi ò rántí àwọn ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́ro rí. Ìgbà míì o le pè ẹ́ nǹkan, ìgbà míì o le jẹ́ màá kọ́kọ́ wọlé.

Ìgbà tí mo bá ń sùn, mi ń rọrùn. Pílò lèmí má ń lo tí mo bá ti fẹ́ sùn báyìí. Má gbé pílò, màá sì fi rọrùn. Ẹe mo máa ń rọrùn pẹ̀lú pílò torí tí ọ bá sí pílò, ìgbà mi kí èèyàn má lọ sùn lọ́rùn, so mo máa ń lo pílò.

Fóònù alágbèéká tí mo máa ń lò ó pé oríṣi méjì. Àkọ́kọ́ mo máa ń lò Infinix Hot 60, èkejì mo máa ń lò Infinix Hot 50. Méjèèjì yìí ni èmi máa ń lò tí mo sì fi máa ń ṣiṣẹ́.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí bí òrìn, mi ò rántí mọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ ibi òrìn ni mo tí lọ. Gẹ́gẹ́ bí emi gangan tìkálára mi ti jẹ́ olórin, mo máa ń lọ ibi orin dáadáa ṣùgbọ́n mi ò rántí èyí tí mo kẹ́yìn lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa, ibẹ̀ gan-an ni mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àti iṣẹ́ ni o, àti bó n ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ibẹ̀ mo ti kọ́, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní wà níbẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ìgbà mí tí mo bá nílò àti ṣe nǹkan tó sì jẹ́ wípé n kò sáayè láti ṣe, ìgbà tí àyè bá wá yọ̀, maa ṣe. Ìgbà mí wákàtí gan ti lè kọjá.

Èmi ń lọ sí ilé ìsẹ̀mbáyé o. Ọmọ ọlọhun ni mi, kò sí ǹkan tí mo fẹ́ lọ ṣe níbẹ̀. Ilé ìsẹ̀mbáyé iyẹn àwọn ọlọ́hun kéékèèké. Èmi i lọ síbẹ̀, Ọlọ́hun o sì ní jẹ́ kí n rí ǹkan tí ó gbé mi lọ síbẹ̀ láti lọ tọrọ ǹkan.

Ẹ̀rọ ìdákẹ́jẹ́, ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí mo máa ń lò, ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí kò yé mi nítorí pé mò ń ronú sí bá ìpè kí ni ẹ̀rọ ìdákẹ́jẹ́, ṣùgbọ́n mi ò tíì mọ̀. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ yẹn ò yé mi.

Mo máa ń lo ìbọ̀wọ́ nígbà mi. Ṣùgbọ́n ẹ mọ̀ pé ti èèyàn bá máa lo ìbọ̀wọ́, èèyàn gbudọ̀ mọ èèyàn o kan lé túú ìbọ̀wọ́ bọ̀wọ̀ lásán. Nítorí pé kí èèyàn tó lo ìbọ̀wọ́, o gbudọ̀ ní ǹkan pàtó tí ẹ̀yin fẹ́ fi ìbọ̀wọ́ yẹn ṣe.

Àwọn ímeèlì mi ó pò, oríṣìíríṣìí ímeèlì ni mo dé máa ń gbà. Bí émi dé tí máa ń ṣe ètò rẹ̀ ni pé àwọn ímeèlì tí mo bá rí pé kò wúlò, èmi máa ń yọ dànù nítorí èyí tó wúlò kí n lè tètè máa rí wọn. Àwọn ímeèlì yìí ṣe pàtàkì.

Èmi ò mọ ǹkan tó ń jẹ́ alùpùpù, alùpùpù èmi ò mọ ǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Bóyá katakata lẹ̀dẹ̀ fẹ́ sọ, è mo pé katakata náà máa ń dún pùpùpùpùpù. Bóyá oun le fẹ́ sọ pé ṣé mo ti gùn rí. Mi o mọ ǹkan tó ń jẹ́ alùpùpù.

Rárá o, mi ò mú òògùn lójojúmọ́ o, nítorí pé kò dára tó kí èèyàn máa fi ojoojúmọ́ mú òògùn, kò da. Ẹ mọ̀ pé òògùn ní nǹkan tó máa ń bá ṣiṣẹ́ lágo ara. Tí ẹ bá kan lo òògùn láìsí nǹkan kan kò da.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi ṣùgbọn oju lárí o. Oju lárí ọ̀rẹ́ ò dé inú. Mo mọ àwọn aládùúgbò mi, a máa ń sọ̀rọ̀ a sì máa ń kírawa ṣùgbón oju lárí mi ò mọ inú wọn.

Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ òhun ní ìbọ̀sẹ̀ káńfásì, káńfásì. Nítorí pé káńfásì ò máa ń rọrùn fún mi láti wọ̀ kì í ta mí lẹ́sẹ̀. Tó bá jẹ́ shùú ni mo wọ̀, ẹsẹ̀ máa ń ta mí.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ bí mo bá ṣe fẹ́ kan ṣiṣẹ́. Ẹ mọ̀ pé bí èèyàn bá ti n ṣiṣẹ́ níbi kan, eeyan gbọdọ̀, eeyan gbọdọ̀ darí àwọn òṣìṣẹ́ ní ọ̀nà tó je pé wọ́n á ṣe iṣẹ́ yẹn dáadáa bó ṣe yẹ kó rí.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ìméèlì rẹ? Ìméèlì mi mo má ń ṣe àyẹ̀wò rẹ̀ lójoojúmọ́ nítorí ìgbákigbà ni ìméèlì tó jẹ́ pàtàkì lè wọlé, ìgbákigbà ló lè wọlé.

Bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ni pé mo máa ń gbìyànjú láti rí pé èmi àti wọ́n a jọ ní ìmọ̀ kan nínú iṣẹ́ ta bá fẹ́ ṣe. Nítorí bí o bá sí ìmọ̀ kan, oníkálukú a máa ṣe èyí tó wù ni.

Ìgbà tí mo bá fẹ́ mú, mú àwọn ẹ̀rọ tuntun wá, mo máa ń kọ́kọ́ wòye àwọn ẹ̀rọ yẹn. Máa kọ́kọ́ wò kí ni àwọn ẹ̀rọ tuntun yìí àǹfàní wo ló máa mú wá fún ibi iṣẹ́ tàbí àǹfàní wo ló máa mú wá fún mi. Tí n bá ti rí, màá ṣẹ̀ṣẹ̀ mú wá.

Èmi ò mọ ǹkan tí ẹ̀ ń fà o. Nígbà wo ni o máa ń fàá? Èmi ò mọ ǹkan tí ẹ̀ ń fà. Ká ní mo mọ ǹkan tí ẹ̀ ń fà ń sin ni. N bá sọ pé ìgbà báyìí ni mò ń fà, ṣùgbọ́n mi ò mọ ǹkan tí ẹ̀ ń fà. Bóyá ìbéèrè tó kù, ẹ jẹ́ kí n wò.

Nígbà wo ni ó máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí mi ò bá ti nílò rẹ̀, mi ò ráa. Ṣùgbọ́n ó máa ń wù mí tí mo bá ti rí ẹ̀rọ ayárabíàṣá tuntun tí mo rí pé ó ní ǹkan tí mò ń wá, màá rà á.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́. Bí mo bá sì fẹ́ pa á mọ́, ó ní bí mo ṣe máa ń ṣe, tí gbogbo wọn máa tó tẹ̀léra wọn. Mi n kàn n jú fáìlì sibí tó bá kàn wù mí bá un. Mo máa ń pa àwọn fáìlì mi mọ́ dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń pe àwọn oníbàárà tuntun. Nítorí bí ènìyàn bá ní oníbàárà bí ó bá pè ẹlòmíì o lè máa wà mọ́. Ṣùgbọ́n bí mo bá rí oníbàárà tó jẹ́ èèyàn tuntun, màá gbìyànjú láti rí i pé ó di oníbàárà mi.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù náà ni bọ́ọ̀lù. Mo má ń gbá bọ́ọ̀lù, mo sì fẹ́ràn kí n má a wo bọ́ọ̀lù. Ṣùgbọ́n láyé tá a wà yìí, kò sí ayẹ yen púpọ̀ mọ́, nítorí àwọn tó ń wo bọ́ọ̀lù gan wọ́n rújú ara wọn mọ́.

Tí mo bá fẹ́ lọ ibi iṣẹ́, mo máa ń gbé ọ̀kadà tàbí kẹ̀kẹ́ lọ sí ibi iṣẹ́ ni. Ìdí ni wípé mó ń wojú ọlọ́run kó fún èmi náà ní nǹkan ìrìnsẹ̀, mo sì gbà ọlọ́run gbọ pé yóò ṣe é.

Ìgbà tí mo máa ń fọwọ́ lójúmọ́, tí mi ò bá ti fọwọ́ yí nǹkan tí ó nílò fún mi láti fọwọ́, mi ò fọwọ́. Ṣùgbọ́n ìgbàkígbà tí mo bá fẹ́ jẹun, mo gbọdọ̀ fọwọ́ nítorí pé kò dára tó kí ènìyàn tó wọ ìdọ̀tí bọ oúnjẹ.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ìgbà tí mo bá fẹ́ ran àwọn ènìyàn lọ́wọ́, oríṣìíríṣìí ọ̀nà ni mo lè lò. Àwọn ìrànlọ́wọ́ mi wà tó jẹ́ pé kì í ṣe owó nìkan, ṣùgbọ́n ìrànlọ́wọ́ nípa àmọ̀rà, nípa àdúrà àbí àwọn nǹkan mi.

Bẹ́ẹ̀ni, mò máa ń tẹ́lẹ̀ òfin iyàrá ọkọ̀ nítorí pé gbogbo ibi tí kò bá ti lófin, àwọn iṣẹ́ a à ṣe o máa wà n bẹ́ẹ̀ nítorí pé òfin ni ó máa ń tọ́ gbogbo ǹkan tí ènìyàn bá ń ṣe.

Mo fẹ́ràn lọ sí etíkun ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti lọ síbẹ̀ nítorí pé mo kéré gan nígbà tí wọ́n mú mi lọ. Ṣùgbọ́n ìgbà tí mo dàgbà mi ò tí ì dé bẹ̀.